Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfuurufú torí wípé èyí máa ń fún mi láyè láti máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìta ọkọ̀ òfuurufú náà. Ó máa ń fún mi láyè láti máa wo gbogbo òfuurufú tó wà ní ìta àtàwọn nǹkan tó ń fò lókè tó ń kọjá.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jiyán gidi gan ni. Ọmọ Ijesa ni mí, iyán sì ni oúnjẹ tí a fẹ́ràn jù nílẹ̀ Ijesa. Èyí ló fa tí mo ṣe fẹ́ràn láti máa jiyán gidi gan ni. Kódà mo lè jiyán lẹ́ẹ̀mẹta lójúmọ́. Gbogbo ìgbà tí mo bá rí ànfàní àti jiyán ni mo máa ń jẹ ẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Igba náà ni bí oṣù mẹ́rin sẹ́yìn tí mo lé òṣìṣẹ́ kan tí kì í wá sí ibi iṣẹ́ déédéé. Ó máa ń ṣe ọ̀lẹ, ó máa ń ṣe ìmẹ́lẹ́ ó sì máa ń ja ilé-iṣẹ́ ló ní olè. Mo fún un ní àǹfààní láti ronú piwadá láti já ewé mìíràn ṣùgbọ́n síbẹ̀ ó ń burú sí i ni mo sì lé e kúrò lẹ́nu iṣẹ́ nígbà tí mi kò lè gbà á mọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa. Mo jẹ́ ẹnìkan tó ní ìmọ̀ púpọ̀ tó sì mọ bí a ṣe ń kọ, bí a ṣe ń kà dáadáa nínú èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá. Èyí ló fa tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi máa ń bá mi láti ràn wọ́n lọ́wọ́ tó bá ti di níbi kíkọ ǹkan kan yálà lẹ́tà àbí ìwé ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí mò ń ra lẹ́nu jọ́ mẹ́ta yìí lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti ń rà. Torí pé ó rọrùn fún mi púpọ̀púpọ̀. N kò sì nílò láti kúrò nínú ilé mi láti ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà inú ilé mi ni wọ́n á ti wá gbé ohunkóhun tí mo bá rà wá bá mi lórí Íńtánẹ́ẹ̀tì. Èyí ló fàá tí mo fi fẹ́ràn láti máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì púpọ̀

Ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi ó torí wípé ojoojúmọ́ ni mo máa ń gbé jáde tí mo máa ń lọ síbi iṣẹ́ tàbí jáde lọ fún nǹkan mìíràn. Èyí ló fà á tí mo fi máa ń fọ lójoojúmọ́. Àràárọ̀ kí n tó jáde kúrò nílé ni mo máa ń fọ ọkọ̀ mi torí wípé mi ò fẹ́ kí ọkọ̀ mi ní ìdọ̀tí kankan lára kí n tó kúrò nílé làárọ̀. Èyí máa ń jẹ́ kí ó máa mú ìdójúti wà tí mi kò sì fẹ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà òhun ló rọrùn jù láti kọ́ nǹkan torí wípé oríṣiríṣi nǹkan lẹ́ eeyan le maa kọ papọ̀ lẹ́ẹ̀kan náà lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì ti sọ kíkọ́ nǹkan di ìrọ̀rùn. O rọrùn láti kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì púpọ̀ ju ojú ayé lọ torí ípé lórí Íńtánẹ́ẹ̀tì o need àti san owó kankan láti kọ́ nǹkan. Ọ̀fẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan te èèyàn lè kọ lórí Íńtánẹ́ẹ̀tì tó sì yára púpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn torí wípé ó máa ń dáàbò bo ara ènìyàn nínú òrùn, kìí jẹ́ kí òrùn ba ara jẹ́. Àkókò táà sì wà yìí ó jẹ́ àkókò ọyẹ́ tí òrùn máa ń mú púpọ̀ púpọ̀ lọ́sàn-án, itorí náà mo máa ń wọ ìborùn lójoojúmọ́ láti dáàbò bo ara mi.